Mo ma ń tọ́jú irun mi pẹ̀lú ìṣọra, nítorí pé irun jẹ́ apá kan pàtàkì nínú ìrísí ènìyàn. Ní gbogbo ọ̀sẹ̀, mo máa ń fọ irun mi dáadáa, mo sì ń lo ṣàmúpùlù àti kọ̀ndíṣọ́nà tó ba irun mi mu. Èyí ń jẹ́ kí irun mi mọ́ kí ó sì rọ̀. Lẹ́yìn tí mo bá fọ irun mi, mo máa ń gbé lọ́rálọ́rá, mo sì ń fi òróró tàbí kíríìmù irun kun. Èyí ń dènà kíkún irun, ó sì ń jẹ́ kí irun mi dàgbà dáadáa. Nígbà mìí, mo máa ń ṣe irun mi ní ìrísí tó rọrùn, bíi fífi ìṣọ́ṣọ́ tàbí fífi sínú àkòpọ̀ kékeré. Ní ọjọ́ pàtàkì tàbí ní ìgbà tí mo bá ní ìpàdé, mo máa ń lo àkókò díẹ̀ síi láti ṣe irun mi dáadáa. Mo lè lọ sí ilé ìṣerun tàbí ṣe ní ilé gẹ́gẹ́ bí àkókò ṣe bá mi. Fún mi, ṣíṣe irun kì í ṣe ìṣọ́ṣọ́ nìkan, ó tún jẹ́ kí ń ní ìgboyà. Ní ìparí, títọ́jú irun mi jẹ́ apá kan ìtọ́jú ara àti ìfẹ́ ara ẹni.